Àwọn wo ni mo fẹ́ràn jù? Àwọn tí mo fẹ́ràn jù jẹ́ àwọn ẹ̀yàn titẹ mi, àwọn bí i àwọn àbúrò mi àtiegbon mi àti màmá mi àti bàbá mi. Nǹkan tí mo fi fẹ́ràn wọn jù, nǹkan tí mo fi fẹ́ràn wọn jù.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn oúnjẹ tó láta gan, nítorí pé ata ni wọ́n fi bí mi, ata ni wọ́n tẹ̀ fi bọ̀ mí. Àwọn ata tí mo like, wọ́n jẹ́ àwọn ata tí-- tó máa ń ta gan. Mo máa ń like ata tó ta, nítorí pé àwọn ata bíi irú àwọn ata tó máa ń ta yẹn, wọ́n máa ń jẹ́ ata tó dá gan. Mo dẹ̀ máa ń like láti fi ata kí n fi máa jẹ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Tí mo bá ń ṣe ìrẹsì, mo máa ń fa ata sí, tí mo bá ń ṣe ọ̀gbọ̀nọ̀, mo máa ń fa ata sí. Kò sí ọbẹ̀ tí mo fẹ́ sè tí mo kì í fa ata sí, nítorí pé mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan. Àwọn mi, wọ́n ò fí bẹ́ẹ̀ fẹ́ràn oúnjẹ tó láta. Nígbà mi, mo máa ń gbé bẹ́ẹ̀ like láti máa fi àwọn, àwọn ata díẹ̀, nítorí pé èmi nìkan kan ni mò ń jẹ àwọn oúnjẹ tí mò ń jẹ. Nítorí náà, gbogbo àwọn ata tí mo máa ń like láti jẹ, wọ́n jẹ́ àwọn ata tó, tó máa ń, tó máa ń gbóná gan.

Ṣé mo máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mò máa ń wọ fìlà nígbà mi ṣùgbọ́n ru gẹ́gẹ́ bí irú àwọn fìlà tó wà ni fìlà tí mo máa ń wọ. Àwọn fìlà tí mo like wọ kìí bá mi lára mu báyẹn náà. Nitorí pé fìlà Yorùbá ló máa-- ló sì máa ń bá mi lára mu. Gbogbo àwọn fìlà ti ìlú òyìnbó wọn kì í fit mi, wọn kì í dá lórí mi dáadáa. Nítorí náà àwọn fìlà tí mo máa ń wọ jẹ́ àwọn fìlà tó tí mo máa ń wọ sí orí agbádá tí mo bá ń fẹ́ wọ agbádá jáde àbí ní nígbà mí mo de máa ń wọ gbogbo àwọn fìlà tó jẹ́ ti àwọn ìlú òyìnbó. Tí tó bá jẹ́ pé mi ò ní fìlà mi tí mo máa ń wọ ni mo máa ń wọ irú àwọn fìlà yẹn. Àwọn fìlà tí mo máa ń like, fìlà pupa, fìlà dúdú ló máa ń bá mi lára mu báyẹn. Ṣùgbọ́n àwọn fìlà mi wọn kì í-- wọn kì í pẹ̀lú gbogbo aṣọ tí mo máa ń wọ, wọn kì í lọ pẹ̀lú gbogbo aṣọ tí mo máa ń wọ. Àwọn fìlà tí mo máa ń wọ wọn jẹ́ fìlà tó wà gí-pa kan. Bẹ́ẹ̀ sọ, tun ni mo máa ń wọ fìlà. Àwọn fìlà tí mo máa de máa ń wọ àwọn fìlà tó tó ga tó máa wà ókay gan ni mo máa ń like láti wọ. Nítorí náà ni mò máa ń wọ fìlà.

Àwọn ẹgbẹ́ eré ìdárayá wo mo fẹ́ràn? Àwọn ẹgbẹ́ eré ìdárayá tí mo máa ń like láti máa wò, wọ́n jẹ́ àwọn ìdárayá ti ìlú àwọn òyìnbó. Àwọn ẹgbẹ́ eré ìdárayá tí mo dè máa ń wò, wọ́n jẹ́ bí i ti àwọn Jackie Chan àti bí i ti Bruce Lee. Àwọn imi tí mo máa ń wò jẹ́ bi àwọn ère ìdárayá tí tó máa ń mú yàn dùn. Àwọn eré ìdárayá tí mo máa ń fẹ́ràn, wọ́n jẹ́ àwọn eré tó máa ń, tó máa ń pàyàn gan nínú ẹ.

Nígbà wo ni mo kí ń lọ sí ilé ìkàwé? Kò pẹ́ tí mo lọ sí iwee ìkàwé náà, nítorí pé ilé ìkàwé gangan náà ni mo wà. Ilé ẹ̀kọ́ gíga ni mo wà báyìí báyìí. Ilé ìkàwé tí mo wà ó jẹ́ ti yunifásítì. Yunifásítì tí mo dẹ̀ wà ó jẹ́ tii-- ti ìlú Èkó. Mi ò tíì parí ilé ẹ̀kọ́ gíga tí mo wà. Ni ó ń fi jẹ́ pé mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí mo ń kàwé níbẹ̀. Kò jìnnà pé ibi ilé ẹ̀kọ́ tí mo wà, kò jìnnà sí ibi tí mò ń gbé báyen náà. Nítorí pé wọ́n fún wa ní ibi tí a máa dé sí ní ilé ẹ̀kọ́ gíga yẹn náà.

Rárá o, mi ò kí ń na ara mi. Ṣé mo máa na ara mi? Rárá o. Kò dá k'eyan máa na ara ẹ. Kò jẹ́ àṣà tó da k'eyan máa na ara ẹ. Kò, kò, kò bá mi lára mu kí n máa na ara mi. Kò jẹ́ nǹkan tó tí ẹeyan yẹ kó máa ṣe báyẹn ná. Ni mi ò kì í fi ṣe àwọn irú àwọn kìíníyi náà. Ṣùgbọ́n mo mọ ẹni tó máa ń na ara ẹ. Ó ti pẹ́ tí mo ti bá ẹni yẹ̀n sọ̀rọ̀. Nítorí pé ẹni, ìgbà tí ẹni yẹ́n máa ń na ara ẹ, mi ò kí ń Ó ti pẹ́ tí mo ti rí ẹni ẹ̀ gbẹ̀yìn. Nítorí pé ilé ẹ̀kọ́ ta wà nígbà yẹn ló jẹ́ kí n mọ̀ pé àwọn èèyàn máa ń na ara wọn.

Àkọ, àkókò ọdún wo ni mo fẹ́ràn jù? Àwọn àkókò ọdún tí mo ń fẹ́ràn jù jẹ́ ọdún Kérésìmesì. Ọdún Kérésìmesì jẹ́ ọdún Ọlá, ọdún olówó, ọdún àwọn èèyàn tó máa ń rẹ́rìn àti ọdún tó da gan. Ọdún Kérésìmesì ó dẹ̀ jẹ́ ọdún tó máa ń mú inu eyan dùn. Ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù. Ṣùgbọ́n àwọn ọdún tí mo tiẹ̀ wá láì kí mọ ọdún Kérésìmesì jẹ́ ọdún tuntun. Nígbà tá a máa ń wọ́n sínú ọdún tuntun, ó jẹ́ nǹkan tó máa ń dùn mi nínú, tó máa ń dùmọ̀ mi nínú nítorí pé ọdún tuntun jẹ́ ọdún tí èèyàn lè beẹ̀rẹ̀ gbogbo nǹkan tí eyan fẹ́ ṣe kí èèyàn bẹ̀erẹ̀ làti ibi tí èèyàn ti fi gbogbo ẹ sílẹ̀ ni èèyàn máa ń bẹ̀rẹ̀ láti, láti ìpàjú.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá o, mi ò kí ń ṣiṣẹ́ ju wákàtí tó rán fún mi kí n ṣiṣẹ́ lọ. Àfi tó bá jẹ́ pé mi ò tí ì parí gbogbo iṣẹ́ tí wón fún mi láti ṣe ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí tí wón fún mi láti ṣiṣẹ́ lọ. Àti pé nígbà mìí, àwọn iṣẹ́ tí wón máa ń fún mi ṣe, àwọn iṣẹ́ tó jẹ́ pé èèyàn gbọdọ̀ parí ẹ̀ kó tó kúrò níbi iṣẹ́ ni, ni mo máa ń fi pé kí ń ṣiṣẹ́ ju wákàtí tí ó yẹ kí ń ṣe lọ. Mọ gbájú mọ iṣẹ́ tí mo ń ṣe. Mo dẹ̀ láìkìí pé kí eyan ṣiṣẹ́, àrá kí eyan ṣiṣẹ́ dáadáa. Nítorí náà àwọn iṣẹ́ tí mo máa ń ṣe.

Ṣé mo ti gun ọkọ̀ ojú omi rí? Rárá o, mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Ṣùgbọ́n ó nígbà tí mo kéré ni mo rí ọkọ̀ ojú omi, ṣùgbọ́n mi ò gun. Nítorí pé àyà, àyà òwú mi ò láyà ni mi ò fi ń gun ọkọ̀ ojú omi. Àwọn ọkọ̀ ojú omi wọ́n ń jẹ́ àwọn oko tó tóbi gan. Nígbà tí mo dẹ̀ kéré, mo máa ń rọ̀ pé àwọn ọkọ̀ ojú omi wọ́n jẹ́ nǹkan tí tí ẹ́eyan bá gun pé eeyan kàn máa jábọ́ sínú omi. Ni mi ò kí ń fi bẹ́ẹ̀ gun ọkọ̀ ojú omi báyẹn. Àwọn ọkọ̀ ojú omi tí mo máa ń rí nígbà yẹn wọ́n tóbi gan. Nítorí náà ni mi ò fi ń gun ọkọ̀ ojú omi. Ṣùgbọ́n màá ṣe gun ọkọ̀ ojú omi nígbà tí mo ti wà ní owó.

Báwo ni mo máa n ṣe n ṣe irun mi. Mi ò fi bẹ́ẹ̀ ni irun bá yẹn náà. Nítorí pé ní ìlú tí mo wà, àwa máa ń gẹrun wa. A dẹ̀ máa ń gẹ̀, tó bá ti tó ọ̀sẹ̀ méjì àbí oṣù kan, a máa ń gẹrun. A máa ń gẹrun nítorí pé àṣà tó wà níbí ni, tó wà níbí ni ká máa gẹrun wa. Irun tí mo máa ń dẹ̀ ń gẹ̀ jẹ́ irun tó, irun, irun tí ó jẹ́ kí àwọn irun tó wà lórí mi kó pọ̀ báyẹn náà. So mo máa ń lọ sí ọ̀dọ̀ barber tó máa bá mi gẹ irun tó mo fẹ́ gẹ̀ ni. Nítorí náà ni irun tí mo máa ń ṣe kò pọ̀ báyẹn náà.

Oṣù wo nínú ọdún ni mo fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú gbogbo ọdún, oṣù tó wà nínú ọdún díẹ̀, oṣù tó máa ń pè ní oṣù December. Oṣù yẹn ni Kérésìmesì máa ń ṣẹlẹ̀. Oṣù yẹn náà ni owó máa ń wọlé gbogbo àwọn èèyàn kan nínú gbogbo àwọn èèyàn tó wà láì kan èèyàn, inú wọn máa ń dùn nítorí pé gbogbo ọdún ti fẹ́ parí. Àwọn bí ètò àwọn tó fẹ́ parí ni àwọn èèyàn máa ń ṣe. Àwọn ètò tó máa ń mu inu eeyan dùn ni àwọn èèyàn máa ń ṣe nínú gbogbo ìgbà ti à ń sọ yìí.

Báwo ni mo máa ń ṣètò owó iṣẹ́? Àwọn owó tí mo máa ń gbà láti ibi iṣẹ́ jẹ́ àwọn owó tí mo máa ń fi ń ṣe àwọn nǹkan tí mo máa ń fi ń ran aṣọ tí mo dẹ̀ fi ń padà lọ sí ibi iṣẹ́. Mo máa ń yọ àwọn owó tí mo fẹ́ fi lọ sí ibi iṣẹ́, mo dẹ̀ máa yọ owó ìdámewà tí mo máa ń fuń àwọn èèyàn tó wà nínú church.

Ṣé mo ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí. Ǹkọ́ tó mú mi ṣìnà sí ọ̀nà tó yẹ kí n gba lọ́jọ́ yẹn náà, ó jẹ́ pé mi ò bèrè ọ̀nà tó yẹ kí n gba lọ́wọ́ àwọn tó máa ń nílé. Nítorí pé mi ò wá bèrè ọ̀nà tó yẹ kí n lọ, inú fi wá lọ sí ọ̀nà tí ò yẹ kí n lọ ló máa ń mú mi ṣìnà. Àwọn ọ̀nà tí mo ṣìnà lọ́jọ́ yẹn kò mú mi kí n padà lọ síbi tí mo ti bẹ̀rẹ̀. Nítorí nà àwọn ibi tí mò ń lọ kò jẹ́ kí n dé bẹ̀ nígbà tó yẹ kí n dé bẹ̀

Ṣé mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Rárá, bẹ́ẹ̀ni o, mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Iṣẹ́ ọ̀fẹ́ tí mo mọ, tí mo dẹ̀ ṣe. Ó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ kí àwọn èèyàn dá mi mọ̀ ni mo fi ṣiṣẹ́ rẹ̀. Ìṣẹ́ ọ̀fẹ́ jẹ́ iṣẹ́ tí èèyàn ò kí ń fẹ́ ṣe, tí àwọn èèyàn ò kí ń fẹ́ bá èèyàn mọ̀, bá yen na. Nítorí pé àwọn iṣẹ́ tó, tó ń, tó máa ń mú owó wá ni òun máa ń like láti ṣe. Ṣùgbọ́n àwọn iṣẹ́ ọ̀fẹ́ nígbà mi wọ́n kì í, wọ́n máa ń mú àwọn èè, inú àwọn èèyàn tó máa ń ní, tó máa ń ní àyíká èèyàn, wọ́n máa ń mú àwọn èèyàn, inú èèyàn dùn.

Ṣé mo ní gíláàsì ti òòrùn? Rárá, mi ò ní gíláàsì ti òòrùn, nítorí pé mi mio fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ báyẹn ná, àti pé kò sí ǹkankan tó ṣe ojú mi. Mo máa ń rína dáadáa to ba. Tí òòrùn bá ràn àbí tí ọkọ̀ bá wá sún mi, mi ò ní wòlò rẹ̀ kí n máa wọ gíláàsì kiri. Nítorí náà, àwọn gíláàsì òòrùn mi ò fi bẹ́ẹ̀ ní gbogbo àwọn gíláàsì báyẹn, nítorí pé mi ò fi bẹ́ẹ̀ nílò ìwúlò rẹ̀ báyẹn ná.